Gbogbo ìgbà ni ọjà tuntun máa ń jáde àgàgà ní ìlú Èkó. Ọ̀sẹ̀ ọ̀sẹ̀ òun ni ọjà tuntun máa ń jáde. Ìgbà mí, ó lè jáde ní ẹẹkan ní ọ̀sẹ̀, ìgbà mí ẹẹ̀méjì tàbí ẹ̀ẹ̀mẹ́ta ní ọ̀sẹ̀ ni ọjà tuntun máa ń jáde. Tí èèyàn bá ti mọ àwọn ọjà tí ń bẹ ní ìlú Èkó àti bí wọ́n ti ń ná wọn, ọjọ́ tí wọ́n ń ná wọn, a mọ̀ pé ọjà tuntun máa ń jáde. Tí a bá ní pé ọjà tuntun ń jáde kì í ṣe ń pé bóyá ọjà tuntun ọ̀hún ṣẹ̀ṣẹ̀ wọlé sí orílẹ̀ èdè ọ̀hún. Nígbà mí ọjà náà ti wọlé sílẹ̀ tí ó ti máa wà nílẹ̀ láti ọ̀sẹ̀ kan sí méjì. Ṣùgbọ́n nígbà tí wọ́n bá ṣí ọjà ọ̀hún, òun ni ẹ máa mọ nǹkan tí ń bẹ ní inú ẹ̀. Tí wọ́n bá ṣe rí ọjà tà sí, òun ni wọ́n ṣì máa ṣí ọjà sí. Wọ́n máa ń ṣí ọ̀pọ̀lọpọ̀ ọjà tí ó pọ̀ jù ní ọjọ́ ajé, ìyẹn ti ń ṣe ọjọ́ Monday. Àwọn kan náà máa ń ṣí ní ọjọ́ ìṣẹ́gun, ṣùgbọ́n ọ̀pọ̀ wọn tún máa ń ṣí ní ọjọ́rú, ìyẹn ti ń jẹ́ ọjọ́ Wednesday. Bíi ọjà Jàǹkára tàbí ọjà Yaba tàbí ọjà Katangura. Ọjọ́ ọjọ́báìlọ́ wọn náà máa ń ṣí. Ọjà sábónà bí àwọn náà tí máa ń ṣí náà nìyẹn. Tí a bá sì tún wò lọ síwájú, ta wò ní ọjọ́, ọjọ́ ajé, ọjọ́ ìṣẹ́gun, ọjọ́rú, ọjọ́bọ̀. Ọjọ́bọ̀ náà àwọn ọjà kan máa ń ṣí bíi ọjà Lagos Island Balogun. Wọ́n máa ń ṣí ní ọjọ́bọ̀ náà tí ẹ máa rí ọjà onírúurú ń fà rà tí ẹ bá dé ibi ọjà náà.

Tí a bá ní kí a ka wákàtí tí a máa ń ṣiṣẹ́ lojúmọ́, ti wọn kọ tí ó wà nínú ìwé tí a bu ọwọ́ lù, ìyẹn jẹ́ bí wákàtí mẹ́jọ. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni a máa ń lò ju wákàtí mẹ́jọ lọ ní ẹnu iṣẹ́. Ètò rí wípé tí a bá ní kí a máa ṣiṣẹ́ ní orí wákàtí tí ó yẹ gan gan tí a bọ̀wọ́ lù, ẹ́, a máa bọ́ sí àsìkò tí ó jẹ́ wípé nígbà mìíràn iṣẹ́ náà lè máa gbòòrò. Nítorí pé tí a kò bá fi àkókò tí kún àkókò tí a bọ̀wọ́ lù nígbà mìíràn, iṣẹ́ náà ò ní gbòòrò. Nítorí àwọn ǹkan tí ó tọ́ mọ́ kí a ṣe dáadáa ní ìdí iṣẹ́ ni wípé kí a túbọ̀ lo àsìkò díẹ̀ láti fi ṣe àṣekágbá àti ìgbéga ibi iṣẹ́. Ni ìgbà mìíràn dẹ́kẹ́re, a kì í pé wákàtí mẹ́jọ òún ní ibi iṣẹ́. Nítorí ìdí kan tàbí ìkejì tí iṣẹ́ bá lọ dédé, a sì ṣe àṣekágbá gbogbo ǹkan tí a ní ṣe, a kúrò níbi iṣẹ́.

Láti bá àwọn oníbàárà sọ̀rọ̀, a máa bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ohùn ìrẹ̀lẹ̀, pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀, pẹ̀lú ìṣesí ìrẹ̀lẹ̀. Nítorí pé tí kò bá sí oníbàárà, kò sí onírírà, kò sí àgbega níbi iṣẹ́, kò dẹ̀ sí oúnjẹ fún àwọn òṣìṣẹ́ nìyẹn. Bí o bá kẹ̀dẹ̀ ti sí oúnjẹ fún àwọn òṣìṣẹ́, kò sí oúnjẹ fún àwọn mọ̀lẹ́bí òṣìṣẹ́ nìyẹn. Tí o bá ti so oúnjẹ fún àwọn mọ̀lẹ́bí òṣìṣẹ́, kò sí owó ilé ìwé fún àwọn ọmọ òṣìṣẹ́ nìyẹn. Tí o bá dẹ̀ ti sí owó ilé ìwé fún àwọn ọmọ òṣìṣẹ́ tí ò sí oúnjẹ fún wọn, ẹkún àti igbé atariwo, òhun ni wọn a máa fi ta ní ilé àwọn òṣìṣẹ́ òun, tí ilé-ayé a fi sú àwọn onítọ̀hún. Nítorí idi eyi, ẹ̀ṣọ́, ẹlẹ̀, sùúrù, láákàyè, ìmọ̀, oyé, òhun ni a fi máa ń bá àwọn oníbàárà ta, tí a fi máa ń bá wọn sọ̀rọ̀ kí inú wọn lè bá máa dùn wipé àwọn náà jẹ́ oníbàárà wa, kí a máa bá wọn gbé ọjà wọn ga ní arugẹ́, káwọn náà dẹ̀ máa bá wa gbé títà wa náà ga ní arugẹ́, kí àjọ fi gbákan bọ̀kan nínú, kí àjọ fi ọwọ́ wẹ ọwọ́ kí ọwọ́ lè ba à mọ́, gẹ́gẹ́ bí àwọn Yorùbá ti sọ.

Tí a bá ń sọ̀rọ̀ owó iṣẹ́, mo máa ń ṣe ètò rẹ̀ sílẹ̀ ni. Nítorí n pé kí wọn tó sanwó ní ibi iṣẹ́, òun láti mọ oyè tí wọ́n máa san fún wa. Nítorí ìdí èyí, màá ti ṣètò bí mo ti máa ná owó náà sílẹ̀, àti pín ṣonà oríṣìíríṣìí kí owó náà tó dé. Owó tí ó máa lọ sí ọ̀dọ̀ àwọn ọmọ, owó tí ó máa lọ sí ọ̀dọ̀ àwọn sódọ̀ àwọn ẹbí mi, èyí tí ó máa lọ sí ọ̀dọ̀ àwọn-- ọ̀dọ̀ ìyàwó mi, èyí tí ó máa wá sí ọ̀dọ̀ tèmi náà, àtí èyí tí a máa fi san owó ilé ìwé, èyí tí a máa fi ra oúnjẹ, èyí tí a dé máa fi pamọ́ nítorí ìdí kan tàbí mèjì. Tí a bá ń sọ̀rọ̀ ilé ìwòsàn tàbí aṣọ rírà tàbí ìgbéga tàbí ẹ̀kọ́ àgbàlagbà ní ẹnu iṣẹ́, ìyẹn náà wà níbẹ̀. Tí a bá dẹ̀ ń sọ̀rọ̀ àjọ ní ibi iṣẹ́ náà kí owó lè bà kún ọwọ́ onítọ̀hún, kí ó má jẹ́ pé a kó máa fi èbi panú lásán láláì rí ǹkan mèremère ṣe, ìyẹn náà wà níbẹ̀.

Tí a bá ń sọ̀rọ̀ ẹ̀bùn tí mo fẹ́ràn fún àwọn ènìyàn, mi, mi ò lè sọ pé ẹ̀bùn kan pàtó ni. Nítorí tí èmi bá fẹ́ ra ẹ̀bùn fún àwọn èèyàn àti ra ẹ̀bùn fún àwọn èèyàn máa ń wá lórí owó tí ó bá ń bẹ ní ọwọ́ mi àti àsìkò tí mo fẹ́ ra ẹ̀bùn náà fún wọn. Owó ni mo máa wò, àpò mi ni màá kọ́kọ́ wò. Tí mo bá wá ṣe ètò, ẹ́, owó tí ó wà lápò mi tí mo ní, tí mo lè yọ láti fi ra ẹ̀bùn fún onítọ̀hún, màá wá wo bírú ẹ̀bùn wo ni owó tí mo ní ni ó lè ká kíí láti fi ra ẹ̀bùn fún onítọ̀hún. Tí mo bá dẹ̀ wò, tí n bá ti rí pé ó ká, màá rà á fún onítọ̀hún. Ṣùgbọ́n nígbà tí a ṣe gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ó nígbà tí a ṣe, ẹ́, ètò kí a fi ẹ̀bùn fún ara ẹni, fún a-àwọn alábàásisẹ́, àwọn alábàásisẹ́ ní ibi iṣẹ́ wa. Nígbà òhún tí wọ́n bẹ̀rẹ̀ ètò náà, èmi wà ní ìsinmi ní ilé nígbà òhún, n kò bá wọn bẹ̀rẹ̀. Àmọ́ ní kété tí mo padà sí ibi iṣẹ́, àwọn tí wọ́n wà ní ẹ̀ya kí a máa gba ni sí iṣẹ́ ni wọ́n pè mí ní pé, "à, ọ̀gbẹ́ni, báyìí ni gbogbo àwọn nǹkan tí a ti ṣe. Ìwọ náà òún láti ra ẹ̀bùn fún ẹni tí wọ́n yàn fún ẹ, wẹ́nì tí a yàn fún ẹ." Nígbà tí wọ́n dẹ̀ sọ bẹ́ẹ̀, wọ́n dẹ̀ sọ fún mi pé gẹ́gẹ́ bí wọ́n ti ṣe tòo, ẹ́, ó ní òye owó tí mò ń láti lò láti fi ra ẹ̀bùn fún alábàásisẹ́ òhun. Ní pé ó kéré jù, mi ò gbọdọ̀ ná kọjá owó kan. Nígbà tí wọ́n dẹ̀ fi eléyìí ránṣẹ́ sí mi tí wọ́n sọ bẹ́ẹ̀ fún mi, ẹ́, èmi náà dẹ̀ tara ṣàṣà. Ní ọjọ́ kejì, mo pe àwọn tí wọ́n máa ń ta ago ní orí íńtánẹ́ẹ̀tì. Nígbà tí mo pè wọ́n ni mo ná ago, mo sì san owó ago náà. Nígbà tí mo san owó ago náà ni mo ní pé kí wọ́n bá mi wá já ago náà kí wọ́n mú wá sí ibi iṣẹ́ wa ní ọjọ́ kejì. Nígbà tí ó máa di ọjọ́ kejì, ẹ́, onítọ̀hún tó jẹ́ olókadà tí wọ́n fi ago òhun rán ni ó bá pè mí kété tí ó dé iwájú ibi iṣẹ́ wa ní pé kí n wá gba nǹkan tí wọ́n fi rán òhun. Nígbà tí mo bọ́ síta láti lọ bá olókadà òhun, òun ni mo wo páálí tí ń bẹ lọ́wẹ̀ láti fi hàn ní pé nǹkan tí mo rà gangan-gangan-gangan ni ó gbé wá bá mi. Nígbà tí mo dẹ̀ rí pé bẹ́ẹ̀ ni, òun ni mo bọwọ́ lu, ẹ́, ìwé tí ń bẹ ní ọwọ́ rẹ̀ kí ó lè fi hàn ní pé mo ti gba ago tí mo fẹ́ rà, tí àwọn ilé iṣẹ́ tí ó dẹ̀ ń bá ṣiṣẹ́ fi rán iṣẹ́ sí mi. Nígbà tí mo bọwọ́ lu tí mo gba ago náà tí mo wọ inú ilé ni mo bá kó lọ fún, gbé ago náà lọ fún àwọn ẹlẹ́yà ibi iṣẹ́ ẹ wa tí wọ́n máa ń yan ni sí iṣẹ́, ní pé nǹkan tí mo mú wá léyìí ò, òun ni àwọn ẹ̀bùn tí, ní pé ẹ̀bùn tí mo mú wá léyìí kí wọ́n lè bá rí dájúdájú pé ní tòótọ́ èmi náà mú ẹ̀bùn wá. Nígbà tí kété tí mo dẹ̀ mú dé ọ̀dọ̀ wọn, òun ni wọ́n pè ẹni tí ẹ̀bùn náà tí ó jẹ́ kí ó lọ bá ẹ̀yin alábàásisẹ́ tí a jọ wà níbi iṣẹ́. Nígbà tó dẹ̀ rí ago òhun, inú ẹ̀ dùn. Gbogbo èèyàn ni wọ́n rí tí wọ́n fẹ́ràn ẹ̀. Àwọn èèyàn kan gbọ́n tú ní pé kí ń bá wọn wá bí mo ti máa rà á fún wọn lẹ́yìn ìgbà tí a ṣe ìdíje ẹ̀bùn náà tán.

Bẹ́ẹ̀ni mò máa ń wọ ìbọwọ́— mò kádùn láti máa wọ ìbọwọ́— ní àtisẹwà. Ṣùgbọ́n —ní ìsin-inyí ìbọwọ́ tí mò ń wọ lọ́wọ́lọ́wọ́ ó jẹ́ èyí tí ìyàwó mi rà fún mi àti ẹ̀bùn tí ọ̀rẹ́ mi kan tí ó fún mi. Ní ara àwọn ìbọwọ́ náà, èyí tí ọ̀rẹ́ mi ọ̀won fún mi, wọ́n kọ orúkọ— tí wọ́n máa ń pè mí ní àdúgbò sí ní orí. Èyí tí ìyàwó mi fún mi, ìyẹn ni a máa ń pè ní ajé— tí ó jẹ́ pé owó ẹyọ òun ni wọ́n fi ṣe. Ìgbàkígbà tí mò bá si ti rí pẹ̀lú ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ dúdú lábí, ẹ́ ò ma mú mi rán tí ìyàwó mi àti ìfẹ́ tí mò ní sí i. Inú mi máa ń dùn ní ṣẹ̀ṣẹ̀ tí mò bá ti rí ìbọwọ́ náà. Àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn —wọ́n máa ń fi ìbọwọ́ ṣe oge. Oge lásán ni wọ́n máa ń fi ṣe. Ṣùgbọ́n ìbọwọ́ tèmi, ẹ́ mò fi ń ṣe oge ṣùgbọ́n nǹkan tí mò tún fi ṣe— ojú oge lọ nítorí ìrántí —ni ó jẹ́ fún mi. Àpẹẹrẹ sì ni ó jẹ́, gbogbo ọjọ́kíjọ́ tí mò bá ti jí— tí mò bá ti bọ́lu ọwọ́, ẹ́ ìkannú ẹ̀ náà máa mú mi rán tí ọmọ mi àkọ́bí mi —láti rán tí ewé àkọ́já— ni pé —orí ẹ, òun ni mò ti bẹ̀rẹ̀ —sí ní máa bí ọmọ. Tèmi náà fi ń jẹ́— bàbá alágbájá, —ọmọ lágbájá.

Tọ bá ní iyàrá èwo nínú ilé mi ni mo fẹ́ràn jù. Máa ní iyàrá kejì nínú ilé mi, òhun ni mo fẹ́ràn jù. Nítorí nígbà tí mo bá fẹ́ sálọ, tí mo bá fẹ́ dáwà, tí mo fẹ́ ronú, tí mo fẹ́ ronú jìnlẹ̀, ibẹ̀ ni mò máa ń sálọ. Tí ìyàwó mi bá wà nílé tí ọ̀bá tí gbọ́ ohùn tí ó báwá mi óti mò pé ibẹ̀ ni mowà Kò sì ní dà mí láàmú nítorí ó mọ̀ pé tí mo bá ti wà nínú ibẹ̀, mí n ronú bí yóò ti máa dà fún gbogbo wa, bí ó ti máa dà fún gbogbo ẹbí, bí onà ti ṣe máa ṣí, tí ijó a máa bí jó, tí ayọ̀ a máa bí ayọ̀ fún gbogbo wa, òhun ni mò ń wà.

Da bá ń sọ̀rọ̀ ojú ọjọ́, ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ní tòótọ́ kí a sọ tìtòótọ́ ká sọ ti Elédùà. Gbogbo ojú ọjọ́ òun ni mo fẹ́ràn. Nígbà mí tí ojú ọjọ́ máa mọ́, a mọ́ lọ lọ kò ní sí òòrùn, kò ní sí òjò. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí ló máa ma fẹ́ atẹ́gùn yaya ya. Iru ojú ọjọ́ náà máa ń dùn mọ́yàn, nítorí pé ọjọ́ náà ẹ ti mọ̀ wípé irúfẹ́ ọjọ́ náà ẹ kò ní làágùn bí ọmọ ẹ̀dá ádamo Ṣùgbọ́n ní ọjọ́ mìíràn, ojú ọjọ́ a sì kún bá laú. Tó bá kún, a sì dúdú bá laú. A sì máa rọ òjò yaya ya. A sì máa rọ òjọ̀ yaya ya àti a sì máa múlẹ̀ tútù. Bí ojọ́ òun a mọ̀ wípé bí Elédùà ṣe fẹ́ ènìyàn nítorí kò sí ǹkan tí ó kọjá agbára Elédùà tàbí ewé kan tí ó jábọ́ ní ara igi tí Elédùà ò mọ̀ sí tàbí kí ó fi àṣẹ sí. Ní ọjọ́ mìíràn ojú ọjọ́ a sì tàn yanyan. Òòrùn a sì ràn yanyan a sì máa tàyàn ní ara. Gbogbo ilé a sì máa mú oru. Gbogbo ilé a sì máa gbóná. Gbogbo èèyàn wọ́n a sì máa sunkún, wọ́n a sì máa jẹ́rora. Elédùà náà ni ń ṣe. Kò sí ǹkan náà tí o kọjá agbára Elédùà. Nítorí ìdí èyí, òun ni a fi mọ ìgbà àti àsìkò. Òun ni ó máa ń jẹ́ kí a mọ ìgbà tí ìsìn oko tí ó yẹ, ìgbà tí ìsìn oko kò yẹ, ìgbà tí ìsìn ẹran tí ó yẹ, ìgbà tí ìsìn ẹran kò yẹ. Gbogbo àwọn ojú ọ̀run tí ó funfun tàbí tí ó dúdú tàbí tí ó tàn tàbí tí ó yàn, òun ni ó máa ń jẹ́ kí a mọ̀ kí a lè gbà fún ìgbà àti àsìkò ní ilẹ̀ Yorùbá.

Hmm, ní ọ̀dọ̀ tèmi, èmi ò ní gbàgbọ́ kí hótẹ́ẹ̀lì ó fi ìyàrá ọkọ. Nítorí wípé ìyàwó mi, òun ni ẹni kejì mi, òun sì ni ọ̀gá mi. Ó máa ń bọ̀wọ̀ fún mi, èmi náà dẹ̀ máa ń bọ̀wọ̀ fun. Nítorí kò sí ǹkan méjì tí ọkùnrin fẹ́ tí ó kọjá ọ̀wọ̀. Tí obìnrin bá sì ti ń bọ̀wọ̀ fún èèyàn, tí èèyàn ní ìfẹ́, tí ọ̀rọ̀ yín joyè ara yín, ẹ́ẹ̀, kò sí ǹkan tí ó máa mú kí ẹ má ṣe òfin ìyàrá ọkọ. Àfi bóyá tí a bá ní kí a ṣe fún àwọn àlejò. Nítorí àwọn àlejò èmi, wọ́n kò ní ojú ti, wọ́n kò sì mọ ojú. Bẹ́ẹ̀ ni wọ́n kò mọ ara. Bí ẹ bá ti gbà wọ́n ní àlejò tàbí tí wọ́n gbà ara wọn ní àlejò nínú ilé yín tí ń ṣe ilé onílé, kò sí ibi tí wọn kò kín, wọn kì í wọ̀. Kò dẹ̀ sí ibi tí wọn, kò sí ǹkan tí wọn kì ń tọwọ́ bọ̀. Àyà àfi tí ẹ bá já ju mọ́ wọn, tí ẹ fún wọn ní òfin tàbí tí ẹ ṣe òfin fún wọn. Nítorí bíró àwọn èèyàn báyìí, òun ni òfin ìyàrá ọkọ ṣe máa ń wà. Nítorí kí ẹlòmíì tí ó jẹ́ aláfọwọ́ra tàbí onísọkúsọ kí wọ́n má lọ wọ ìyàrá kan, kí wọ́n wá rí ǹkan ẹyọ kan, kí wọ́n sọ ọ́ di ogún mọ̀ yín lọ́wọ́ tàbí kí wọ́n rí ǹkan, kí wọ́n lọ fi ọwọ́ rá ǹkan òun kí ó wá di èdè-àiyedè láàárín ọkọ àti aya. Nítorí ọ̀rọ̀ wọn ò gúnrégé, ọ̀rọ̀ wọn ò sì yé ra ogún.